Ibi tí mo fẹ́ràn láti lọ jù lọ, òhun ni etí òkun. Mo fẹ́ràn kí n má a lọ ní etí òkun ní ìgbà kúùgbà tí bá ní sí mi. Mo de sì fẹ́ràn kí n má a lọ pẹ̀lú àwọn ẹbí mi, ìyàwó àti ọmọ. Nítorí ìrírí ibẹ̀ ó yàtọ̀, ó jẹ́ ohun tí mo nífẹ̀ẹ́ sí, ó jẹ́ ìrírí má lè gbàgbé. Bi tí ẹ́niyàn bá lọ sí etí òkun, èèyàn má a rí ohun oríṣìíríṣìí. Iyẹ̀ pé etí òkun ni tí a bá tẹ̀ mọ́lẹ̀ bó ṣe má a rí lésẹ̀, ó jẹ́ ohun tí mo nífẹ̀ẹ́ sí.

Àwọn ohun tí mo máa ń wá nínú òṣìṣẹ́ tuntun kò le púpọ̀ rárá. Ohun tí mo máa ń wá, òun ni ẹni tó ní ìwà ìrẹ̀lẹ̀, tó sì ní ẹ̀mí sùúrù, ẹni tó ní ọ̀yàyà, ẹni tí ó lè bá ni dọ́rẹ̀ẹ́ láìsí wàhálà, ẹni tí kò sì ń kórìíra iṣẹ́, ẹni tó nífẹ̀ẹ́ iṣẹ́ ní ọ̀pọ̀lọpọ̀, tó sì mú iṣẹ́ rẹ̀ lọ́kùnkúndùn.

Bẹ́ẹ̀ni, mo máa fẹ́ràn láti lọ sí ilé iṣẹ́nbàyé, bó tilẹ̀ jẹ́ pé kíì ṣe gbogbo ìgbà ni mo máa ráyè láti lọ. Ni ẹ̀ẹ̀kan kan tí mo bá ráyè tí mo wà ní ìsinmi lẹ́nu iṣẹ́, èmi àti àwọn ẹbí mi a máa díjọ lọ ká lọ kí àwọn ará ilé, kí a sì lo bí ọjọ́ kan tàbí ọjọ́ méjì pẹ̀lú wọn nítorí elé ṣe koko. Èmi nígbàgbọ́ wípé gẹ́gẹ́ bí ọmọ Yorùbá, èèyàn ò gbọdọ̀ gbàgbé ilé iṣẹ́nbàyé re.

Bẹ́ẹ̀ni, mo máa ń wọ fìlà ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà nígbà tí mo bá fẹ́ lọ sí òde tó ṣe pàtàkì. Bóyá bí ayẹyẹ ohun kan tàbí èkejì tí n bá wọ aṣọ ìbílẹ̀ yẹn tí ilẹ̀ Yorùbá, òhun ni mo máa ń gẹ fìlà sórí, nítorí ẹlèyi máa jẹ́ kí aṣọ tí mo wọ̀ kí ó yọ dáadáa. Àmọ́ nígbà míràn nígbà tí n bá wọ aṣọ ìlú òkèèrè yẹn tí àwọn orílẹ̀èdè Gẹ̀ẹ́sì, mo máa ń dé fìlà eyí ti ó ma rí sọ̀sọ̀rọ̀ síwájú láti jáde láti ṣe oge.

Àwọn èrò gbà mí fún iṣẹ́ ọjọ́ iwájú. Ohun ni wípé máa mú wọn lóko kúndùn, máa ṣe wọn dáadáa kí wón sì lè ní èsì tí ó dára. Nítorí pé mo fẹ́ràn kí máa ṣírò àwọn ohun tí mo máa ṣe nípa iṣẹ́ ọjọ́ iwájú sílẹ̀, kí n kọ àwọn ilépa mi, kì í sì kọ àwọn ìlànà tí mo lè gbà láti jẹ́ kí wọ́n wá sí ìmúṣẹ. Eléyìí máa ràn mí lọ́wọ́ lọ́pọ̀lọpọ̀ láti lè kojú iṣẹ́ iwájú.

Bẹ́ẹ̀ni mo ní nọ́mbà orílẹ̀ nígbà tí eléyìí jẹ́. Ó ṣe kókó jẹ́ ohun tó jẹ́ pàtàkì fún gbogbo ẹni tó ń gbé ní orílẹ̀ èdè láti ní nọ́mbà orílẹ̀ yii. Óhun ní nọ́mbà ìdánimọ̀ tí oníkálukú gbọ́dọ̀ ní. Eléyìí sì ṣe kókó ṣe pàtàkì. Mo ní kó dá àwọn ọmọ mi àti aya mi, gbogbo wọn ni wọ́n ní nọ́mbà orílẹ̀.

Ìrọ̀rí kan ṣo ní mo máa ń fi sùn ní àṣálẹ́ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, àmọ́ ní ẹ̀ẹ̀kọ̀kan tí mo bá pẹ́ kí n tó jẹun sùn fún àpẹẹrẹ níbi ago mẹ́wàá, tó bá jẹ́ pé àsìkò yìí ni mo ṣẹ̀ jẹun alẹ́, mi ò ní tètè lọ sùn, màá lo ìrọ̀rí méjì torí wípé kí oúnjẹ tí mo jẹ kó má ba padà wá sí ẹnu. Idí nìyí tí mo máa fi lo ìrọ̀rí méjì ní ẹ̀ẹ̀kọ̀kan.

Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà nígbà tí iṣẹ́ bá pọ̀, bí wọ́n bá ṣe ṣe pàtàkì sí, òun ni mo ṣè máa yanjú wọn. Èyí tó bá jẹ́ wípé kò ní pé rárá tí wọ́n máa nílò rẹ̀, òun ni máa kọ́kọ́ ṣe. Lẹ́yìn yẹn máa túbọ̀ sí i tó tẹ́lẹ̀, lẹ́yìn èyí máa túbọ̀ sí i tó lẹ̀ tó tẹ́lẹ̀. Bẹ́ẹ̀ ni mo máa ṣe ṣe nígbà tí iṣẹ́ bá pọ̀ lọ́wọ́ mi. Nítorí wípé kí iṣẹ́ má bà falẹ̀, màá ṣe létòlètò, màá sì ṣe ní kíákíá.

Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà nígbà tí mo bá wà nínú ọkọ̀, bóyá ọkọ̀ akérò tí wọ́n bá ń gbọ́ ẹ̀rọ asọ̀rọ̀mágbèsì, mo máa ń bá wọn gbọ́. Nígbà tí ọ̀rọ̀ tí wọ́n bá ń sọ kò tẹ́ mi lọ́rùn àbí mi ò nífẹ̀ẹ́ síi, mo máa tẹ ohun tí a fi ń gbọ́ orin sé tí máa sì máa gbọ́ orin lọ ní títè mi. Àmọ́ tó bá jẹ́ nínú ọkọ̀ títè mi, ìgbà mìíràn máa gbọ́ ẹ̀rọ asọ̀rọ̀mágbèsì, nígbà tí ohun tí wọ́n bá ń ṣe kò bá tẹ́ mi lọ́rùn, màá yí sí orin nínú ọkọ̀ mi máa sì máa gbọ́ orin lọ.

Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, ọjà tuntun a máa jáde ní ìparí ọdún. Àwọn mìíràn kẹ̀rè ní ìbẹ̀rẹ̀ ọdún ni wọ́n máa ń jáde. Nítorí ìparí ọdún, àwọn ènìyàn ma gbìyànjú láti ra àwọn ohun tuntun mirun mirimiri. Nítorí ní òpin ọdún yìí ni wọ́n máa ń ṣe ààyè ọdún Kérésìmesì àti àjọyọ̀ ọdún tuntun. Idí nìyí tí ọjà tuntun máa ṣe ń jáde lásìkò yìí.

Ní àṣálẹ́ tí n bá dé láti ibi iṣẹ́ ní ọwọ́ ìrọ̀lẹ́, màá gbìyànjú láti lọ wẹ̀. Lẹ́yin tí n bá wẹ tán, mo máa wá jókòó, màá dáná, màá sì jẹun. Lẹ́yin ìgbà tí n bá jẹhun tán, màá wá sinmi, màá sì jókòó nínú kí n máa wo amóhùnmáwòrán àbí kí n máa wo fíìmù. Nígbà míràn tí kìí o, tí kò bá síná, mo máa ń gbìyànjú láti wo fíìmù lórí fóònù mi kó tó di pé màá lọ sùn.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn oúnjẹ tó ní ata ní ọ̀pọ̀lọpọ̀. Kódà tí oúnjẹ ò bá ní ata nínú, kò ní wù mí láti jẹ ẹ́. Ó máa máa rìn mí láyà ni. Ìdí nìyí tí mo fi fẹ́ràn ata nínú oúnjẹ. Nítorí ata náà ò ṣe pàtàkì, ó ṣe kókó fún àgọ́ ara, ìgbàgbọ́ ti èmi ni yẹn. Àti wípé nílẹ̀ Yorùbá, a fẹ́ràn kí a máa jata ní ọ̀pọ̀lọpọ̀.

Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo máa ń fọ ọkọ̀ mi ní òpin ọ̀sẹ̀. Ní ìgbà mìíràn tí ó bá dọ̀tí gan, bóyá mo gbé lọ sí ibi tí ó dọ̀tí àbí ibi tí ilẹ̀ rẹ̀ ò ní pọtọ̀pọtọ̀ nínú. Nígbà kúùgbà tí n bá ti gbé lọ síbi ibi báyìí tí n bá délé, ni màá gbìyànjú láti fọ ní ẹ̀sẹkẹ̀sẹ̀ Nígbà mìíràn, máa ní ìṣúrù kó dé àárọ̀ ọjọ́ kejì, màá rí i dájú wípé mo fọ ó kó tó dé pé mo gbé e jáde ní ọjọ́ kejì. Àmọ́ tó bá jẹ́ wípé mi ò gbọ́kọ̀ jáde ní ọjọ́ kejì bóyá mo fẹ́ lọ wọ ọkọ̀ akérò, mi ò ní fọ ọ́. Àmọ́ tí bá dé lọ́jọ́ kejì, màá gbìyànjú láti fọ ọ́.

Bẹ́ẹ̀ni mo ní orúkọ ìnagijẹ ẹlẹ́yìí tí àwọn ènìyàn máa ń pè mí. Mo sì nífẹ̀ẹ́ orúkọ náà ní ọ̀pọ̀lọpọ̀ nítorí wípé orúkọ òun fara pẹ́ orúkọ mi lọ́pọ̀lọpọ̀. Ídí níyìí tí mo fi nífẹ̀ẹ́ rẹ̀. Botilẹ́jẹ́ wípé mo ti jẹ́ orúkọ ìnagijẹ kan rí nígbà èwe tí àwọn tí a jọ lọ sí ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti ilé ìwé ẹ̀kọ́ gírámà tí wón máa ń pè mí. Mi ò nífẹ̀ẹ́ sí orúkọ yìí rárá. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo ti lọ fi ẹjọ́ wọn sí àwọn olùkọ́ àgbà tí wọ́n sì ní kí wọ́n dẹ́kun láti máa pè mí lórúkọ náà. Lẹ́yìn èyí ni mo máa sọra mi lórúkọ ìnagijẹ yìí tí mò ń jẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń tún ọ̀pọ̀lọpọ̀ ohun ṣe nínú ilé àbí ní ibi iṣẹ́. Ni ìgbà mìíràn tí ohun kan tàbí kejì bá bàjẹ́ nínú ilé, màá yà tún un ṣe, màá gbìyànjú láti ṣe fún ara mi. Àmọ́ tó bá ríi jẹ́ wípé mi ò pada mọṣẹ́ àbí mi ò lè rí ṣẹ, màá gbìyànjú láti pe àwọn ènìyàn tí wón kọ́ṣẹ́ mọṣẹ́ láti wá bá mi ṣẹ́

Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo máa ń rí dájú pé mo máa ń pe àwọn oníbàárà tuntun, idi ní wípé kí wọ́n le fimí sọ́kàn, màá sì kí wọ́n máa bere alafia wọn, màá sì sọ fún wọn nípa ohun ọjà mi àti ohun tí mò ń tà. Mo ní láti ní ìbáṣepọ̀ tó dánmọ́rán pẹ̀ láwọn oníbàárà mi, idi ni èyí tí mò fi ń ṣe lẹ́yì.

Mo máa ń bá àwọn ẹlẹgbẹ́ iṣẹ́ ṣiṣẹ́ pẹ̀lú sùúrù àti ẹ̀mí ìrẹ̀lẹ̀. Mo bá wọn bá wọn ṣiṣẹ́ pẹ̀lú ọ̀yàyà pẹ̀lú inú dídùn. Nítorí pé ìṣọ̀kan ṣe pàtàkì láàrín àwọn òṣìṣẹ́. È ní èyí, mo mọ̀ dájú wípé tí ìṣọ̀kan bá wà, ìtẹ̀síwájú á bá iṣẹ́, á bá ilé iṣẹ́, á sì bá oníkálukú òṣìṣẹ́ tí ó ń ṣiṣẹ́ ní ilé iṣẹ́ náà. Èdè nìyí tí mo fi mú ìṣọ̀kan ní ọ kúkúndùn.

Ìrántí ìgbà ọmọdé mi tí mo rántí tí mi ò lè gbàgbé. Ohun ni ọjọ́ kan tí mo tẹ̀lé àwọn akẹ́kọ̀ọ́ bí i tèmi lọ sí odò. A lọ sí odò lẹ́yìn ìgbà tí a parí ẹ̀kọ́ ní ọjọ́ náà. Ìyẹn ni dédé ago méjì ọ̀sán. Nígbà tí a dé odò, èmi tí mi ò mọ̀ bí a ti ń wẹ̀, àwọn ọ̀rẹ́ mi wọ́n mọ bí a ti ń wẹ̀, àwọn sì ń wẹ̀, wọ́n ń wẹ̀ inú odò. Èmi sì dúró sé ti odò, mò ń wò wọ́n. Ni èèkànná, wọ́n sì lọ gbá ẹ̀yin mi, wọ́n sì ti mi sínú odò lójijì. Ó dàbí ẹni pé mo fẹ́ kú. Ìrírí yẹn ò dára rárá, àmọ́ mo nífẹ̀ẹ́ rẹ̀ lọ́pọ̀lọpọ̀. Eléyìí ni ó kọ́ mi bí a ti ń wẹ̀. Títí di òní, mi ò bẹ̀rù omi mọ́, àbí kí n bẹ̀rù odò.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn ìrìn àtẹ̀gùn ní ọ̀pọ̀lọpọ̀, torí ìrìn àtẹ̀gùn ó máa ń yá o yàrá ní ọ̀pọ̀lọpọ̀, kò kí n gba àkókò púpọ̀ tí a bá fi wé ìrìn ọkọ̀ ojú-ọ̀nà àbí ìrìn ọkọ̀ ojú-ìrìn. Ìrìn ọkọ̀ ojú òfuurufú, ó jẹ́ ìrírí tí ẹ jẹ́ wípé ó yára rátọ̀ kódà nígbà tí mo bá fẹ́ rìn ìrìn ọkọ̀ ojú òfuurufú, mo máa ń fẹ́ràn láti jókòó ní ilẹ̀ ojú fèrèsé ìyan ọkọ̀ òfuurufú láti lè wo ìta, láti lè wo òfuurufú, láti lè wo ilẹ̀ nítorí ìrírí rẹ̀ ó yára ra o tọ̀.

Ice cream jẹ́ oun tí mo nífẹ̀ẹ́ sí lọ́pọ̀lọ́pọ̀ nítorí adùn rẹ̀ àti wípé bí ó ṣe tutù. Mo fẹ́ràn rẹ̀ gidigidi gan. Adùn yìí tí mo wá fẹ́ràn jù nínú rẹ̀, oun ni èyí tí à ń pè ní ti strawberry. Ti strawberry yìí ó dùn ní ọ̀pọ̀lọ̀pọ̀. Nítorí mo nífẹ̀ẹ́ sí strawberry fún ara rẹ̀, kó tó di a pé à ń mú ice cream dé, mo nífẹ̀ẹ́ strawberry gan. Ìdí nìyí tí mo fi wá ń fẹ́ ice cream yìí tó ní adùn ti strawberry nínú.

Bẹ́ẹ̀ni mo jẹ́ ènìyàn tí ó máa ń jí ní kùtùkùtù òwúrọ̀. Ìdí ni wípé mo ní láti lọ sí ibi iṣẹ́. Kódà ago mẹ́rin òwúrọ̀ nígbà mìíràn, òun ni mo máa ń jí. Lẹ́yìn tí n bá jí, màá lọ ṣe ohun tí màá ṣe. Ohun tí mo ní láti ṣe láti gbaradì láti lè lọ sí ibi iṣẹ́, màá lọ wẹ̀, màá ṣetò oúnjẹ, màá jẹun. Lẹ́yìn tí bá ṣe àwọn èyí, mo mún ṣẹ̀ wá múra láti máa lọ sí ibi iṣẹ́

Gígá tí mo ga, mo ga tó ìwọn bàtà ẹsẹ̀ márùn ún àti àbọ̀. Mi ò pé bàtà ẹsẹ̀ mẹ́fà tán. Bó ti lè jẹ́ wípé mi ò ṣì èèyàn kan tó ga, bẹ́ẹ̀ ni mi kì í ṣì èèyàn tó kúrú. Mo wà ní géde àárín méjì. Mo sì nífẹ̀ẹ́ bí mo ṣe ga tó. Mo nífẹ̀ẹ́ rẹ̀ lọ́pọ̀lọpọ̀. Kódà olólùfẹ́ mi ohun náà nífẹ́ bí mo ṣe ga kò pòjù, kò sì kéré jù. Ó wà ní sẹpẹ́.

Àwọn ohun tí mo máa ń ṣe láti táyọ ju alábàáṣiṣẹ́pọ̀ mi lọ, òun ni wípé mo máa ń mú iṣẹ́ mi lókun kúndùn. Mo ò jẹ́ kíṣẹ́ sú mi àbí kíṣẹ́ rẹ̀ mí. Tó bá di àsìkò iṣẹ́, màá ṣeé. Tó bá di àsìkò eré, màá ṣeé. Mi kí ń ṣeré lásìkò iṣẹ́. Eléyìí ni mo máa ń ríi dájú. Nítorí wípé kíṣẹ́ lọ síwájú, òun ló ṣe kókó sí mi, òun ló sì jẹ mí lógún. Nígbà tí àwọn alábááṣiṣẹ́pọ̀ mi bá ń rojú iṣẹ́ àbí tí wọ́n kọ iṣẹ́ kan sílẹ̀, èmi máa ya gba iṣẹ́ náà, màá ya ṣeé.

Ètò ìdárayá mi, ó jẹ́ èyí tí ó dára lọ́pọ̀lọpọ̀ nítorí wípé eré ìdárayá ò ṣe kókó fún ago ara. O má a ḿ ara dọ́kun, ó sì má a ḿ ara yá gágá. Kódà dókítà ti gba wa níyànjú wípé kí á má ṣe eré ìdárayá eléyìí tó pé ojú òṣùwọ̀n Ìdí nìyí tí mo lọ fi fórúkọ sílẹ̀ ní àwọn ilé ìdárayá kan ní ọ̀sẹ̀ọ̀sẹ̀. Bí ẹ́ẹ̀ẹ̀méjì, òhun ni mo má a ń wá àsìkò láti lọ síbẹ̀, láti lọ ṣe eré ìdárayá láti lè jẹ́ kí ara mi múná dọ́kun, kí n má ba à ṣà rẹ́ àbí kí n má ba à ṣe àìsàn.

Bẹ́ẹ̀ni, mo máa ń lọ sí ilé ìjọsìn gẹ́gẹ́ bí ọmọ Kristẹni tó tọ́ àti ọmọ Kristẹni rere. Ó di dandan fún mi láti lọ sí ilé ìjọsìn. Kódà ní ọjọ́ ìsinmi sinmi, lọ́sẹ̀ oọ̀se, òhun ni mo máa rí dájú wípé mo ń lọ sí ilé ìjọsìn. Àmọ́ nígbà míràn ní àárín ọ̀sẹ́ tí a bá ń létò nílé ìjọsìn, mo máa ń gbìyànjú láti lọ. Eléyìí ni wípé tí ń bá pẹ́ dé láti ibi iṣẹ́, bóyá mo ti tètè dé láti ibi iṣẹ́ tí wọn ṣe ìrépà kókó sì wà fún mi láti lọ sí ilé ìjọsìn, ìyẹn ni ìrọ̀lẹ́ mo máa ń gbìyànjú láti lọ. Àmọ́ tí ó bá sí àkókò ọjọ́ ìsinmi, mi jẹ ìyẹ́ láti má lọ.

Oṣù tí a bí mi jẹ́ oṣù kẹsàn-án nínú ọdún, eléyìí tí à ń pè ní oṣù Ọ̀wẹ̀wẹ̀. Oṣù yìí jẹ́ oṣù tó yára ọ̀tọ̀, ọgbọ̀n ọjọ́ ló wà nínú oṣù yìí. Mo nífẹ̀ẹ́ oṣù tí a bí mi ní ọ̀pọ̀lọpọ̀, kódà tí a bá ti mu ọdún tuntun báyìí, ó máa ṣe níbẹ̀ ni wípé kí oṣù kẹsàn-án, eléyìí oṣù Ọ̀wẹ̀wẹ̀ kó ti dé, kó ti dé kí n lè ṣayẹyẹ ọjọ́ ìbí mi nítorí wípé mo nífẹ̀ẹ́ kí n máa ṣayẹyẹ ọjọ́ ìbí mi nítorí ìfẹ́ máa ń wá láti ibi oríṣìíríṣìí, láti ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́, látọ̀dọ̀ àwọn alábàáṣiṣẹ́, látọ̀dọ̀ àwọn ẹbí àti ará.

Èmi jẹ́ bí ènìyàn kan tó máa ń rẹ́rìn-ín ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Agaga ìgbà tí bá wà pẹ̀lú àwọn ọ̀rẹ́ àti ẹbí, àbíkẹ́ ara, ojú tí mo mọ̀ àti àwọn tí ajọ́ń ṣeré tí wọ́n bá ń sọ̀rọ̀ àwàdà bí i tí wọ́n bá ń ṣẹ̀fẹ̀, o máa ń mú mi rẹ́rìn-ín ní ọ̀pọ̀lọpọ̀. Àmọ́ nígbà tí mo bá wà láàárín àwọn èrò ìta àbí àjòjì nígbà tí wọ́n bá ń sọ̀rọ̀, tó ọ̀rọ̀ yẹn bá pani lẹ́rìn-ín, mo máa ń rẹ́rìn-ín àmọ́ kì í ṣẹ́ rin àárín pajude. Àmọ́ tó bá jẹ́ láàrín àárín àwọn ọ̀rẹ́ àbí àárín àwọn ojúlùmọ̀ tí wọ́n bá ṣàwàdà, mo máa ń rẹ́rìn-ín àárín pajude. Kódà ẹ̀rín mi a máa tún máa pa àwọn ènìyàn lẹ́rìn-ín. Mo fẹ́ran rẹ́rìn-ín lọ́pọ̀lọpọ̀.

Ìwà ìṣòwò mi ó jẹ́ èyí tí ó dán mọ́rán tí ó dára. Nítorí wípé mo mú iṣẹ́ ìṣòwò mi ní ọkunkundun. Nítorí wípé ìṣòwò ó jẹ́ oun tí ó ṣe kókó ìwà tí ẹnì èèyàn kọ́ sí ìṣòwò. Ó jẹ́ oun tí ó ṣe pàtàkì torí oun ló máa ń sọ wípé bóyá ìṣòwò rẹ yóò lọ síwájú, bóyá ìṣòwò rẹ, bóyá yóò tayọ̀. Ídínìyì tí mo fi ní ìwà tí ó dán mọ́rán pẹ̀lú ìṣòwò mi, mo máa ń mú ìṣòwò mi ní ọkunkundun, mi kì í fi ṣe erẹ́ rárá. Mo máa ń bójútó lóòrèkóòrè.

Àwọn ohun tí mo bá nílò láti rà àbí ohun tí mo nílò láti ṣe ohunkóhun, bóyá nínú ilé àbí nínú yàrá, àbí láti fi dáná àbí láti fi ṣe ohunkóhun, ní àkọ́kọ́ mo máa kọ́kọ́ lọ sí orí ayélujára láti lọ wá àwọn ohun èlò wọ̀nyí láti mọ̀ nípa wọn, láti mọ iye tí wọ́n ń tà. Leyin èyí, tí n bá rí wípé oye tí wọ́n tàá yẹn tẹ́ mi lọ́rùn, mo lè rà á lórí ayélujára. Ìgbà mìíràn ma lọ sí sọ́ọ̀bù, ibi tí a ti ń tà, màá lọ na wò, tó bá jẹ́ wípé bákan náà ni, màá ra níbẹ̀.

Rárá, mi ò kí máa ń wọ gíláàsì. Mo gbàgbọ́ wípé ẹni tí ó bá ń lo gíláàsì, á jẹ́ wípé bóyá ojú rẹ̀ kò ṣiṣẹ́ dáadáa, bóyá ó rí ǹkan tó jìnnà, kò rí ǹkan tó súnmọ́, bóyá ó rí ǹkan tó súnmọ́, kò rí ǹkan tó jìnnà. Gíláàsì a máa tún ilé yìí ṣe, àmọ́ ojú tèmi ò ń ṣiṣẹ́ déédéé. Nítorí náà ni mi ò ṣe nílò gíláàsì. Àìmọye ìgbà ni mo ti ṣe ìdánwò ojú láti yẹ ojú mi wò bóyá ó ń ṣiṣẹ́ déédéé. Gbogbo ìgbà ni mo sì ń tayọ nínú rẹ̀. Mo wá rí ní àdídaju pé ojú mi ń ṣiṣẹ́ déédéé.

Rárá o, mi ò fẹ́ràn jìyàn kódà mo kórira rẹ̀ lọ́pọ̀lọpọ̀. Mo máa ń sá fún ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Nígbà tí mo bá rí pé àwọn ènìyàn méjì àbí mẹ́ta wọ́n wà, wọ́n ń jìyàn lórí ọ̀rọ̀ kan tàbí èkejì, mo máa ń gbìyànjú láti yẹra níkòró. Àmọ́ nígbà míràn tí ọ̀rọ̀ náà bá ta bá mi àbí ó ní ṣe pẹ̀lú mi gangan fún ara mi, mo máa ń gbìyànjú láti dúró lórí ìgbàgbọ́ mi. Máa sì sọ ohun tí mo léèrò lórí ohun tí à ń jìyàn lé lórí. Màá sì dúró lórí rẹ̀. Kò fàjà, kò díjà. Máa sọ tèmi, oníwọ̀ náà a sọ tìẹ. Ó parí síbẹ̀

Ìgbà tó kẹ́yìn tí mo fò òun ni ìgbà tí mo lọ ṣe eré ìdárayá tó kẹ́yìn. Nígbà tí mo lọ, mo fo sókè ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Iyẹn láti lè jẹ́ ká ra mí gún rége, kó da ṣaka nítorí eré ìdárayá ò ṣe pàtàkì, ò ṣe kókó fún ago ara. Ìgbà tó kẹ́yìn tí mo fò nìyẹn. Ni ọjọ́ ìsinmi tó kọjá nígbà tí à ń kọrin nílé ìjọsìn ni wọ́n bá sọ fún wa nínú orin tí à ń kọ pé kí a fo sókè, kí a fo fò fún Olúwa. Lẹ́yìn yín, a mo fò dáadáa, mo fò lọ́pọ̀lọpọ̀ ìgbà fún Olúwa.

Rárá, mi ò kí ní ìrora nígbà tí mo bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn. Kódà mo ti ṣe eléyìí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo ti ṣe eléyìí. Ní ilé ìjọsìn, ní ibi iṣẹ́ ni mo ti ṣe eléyìí. Nígbà tí mo wà léwe, tí mo wà ní èwe, nígbà tí mo wà ní ilé ẹ̀kọ́ gírámà, òun ni mo máa ń ní ìrora láti sọ̀rọ̀ níwájú ènìyàn. Àmọ́ nígbà tí mo ti wọlé ẹ̀kọ́ gíga eleyi tí à ń pè ní Fáṣítì ni ti ní ìrora láti bá ọ̀pọ̀ ènìyàn sọ̀rọ̀, láti duró síwájú ọ̀gọọrọ̀ ènìyàn láti sọ̀rọ̀.

Bó tilẹ̀ jẹ́ pé kì ń ṣe ní gbogbo ìgbà, òhun ni mo máa ń sùn ní ọ̀sán. Àmọ́, ẹ̀ẹ̀kan kan bẹ́ẹ̀ ni mo máa ń sùn ní ọ̀sán. Òhun ọ̀sán mi, ó máa ń ní ṣe pẹ̀lú bóyá ní òru tó kọjá mi ò sùn mọ́jú àbí mo se ohun kan tàbí èkejì tí ó jẹ́ kí n sùn. Àbí mo lọ sílé ìjọsìn fún ìsọ òru tí ó sì jẹ́ kí n sùn. Ìdí nìyí tí mo fi máa ń sùn lọ́sàn. Mo dè máa ń wọ́n jú kí n má sùn tí n bá wà ní ibi iṣẹ́. Ìdí nìyí tí mo fi máa ń mu Kọfi nítorí pé kò ní jẹ́ kó orun kùn mí máa wà ní sí òdá salẹ́ láti sùn gbogbo ohun yẹn papọ.

Rárá o, mo jẹ́ ẹni tó jẹ́ wípé ó nífẹ̀ẹ́ ẹran ní ọ̀pọ̀lọpọ̀. Kódà mo fẹ́ran oríṣiríṣi àgàgà ẹran ìgbẹ́, mo nífẹ̀ẹ́ rẹ̀ gidi gan. Mò le jẹ ẹran ju kí ló dáálẹ̀ lọ. Mo nífẹ̀ẹ́ ẹran gidi gan, kódà tí ó bá sí oúnjẹ, kun óúnjẹ tí bá jẹ, tí kò bá sí ẹran lórí rẹ̀ kò ní lọ lẹ́nu mi dáadáa. Àwọn ẹbí mi ti mọ̀ mí, àwọn ọ̀rẹ́ ti mọ̀ mí, wọ́n mọ̀ wípé mo nífẹ̀ẹ́ ẹran lọ́pọ̀lọpọ̀. Nítorí náà tí n bá lọ kí wọn, wọn á rí dájú wípé ó kéré títí ẹran méjì ó wà nínú oúnjẹ mi.

Mo máa ń darí àwọn òṣìṣẹ́ pẹ̀lú sùúrù, pẹ̀lú ọ̀wọ̀ nítorí wípé èèyàn eleran ara bí i témi ni wọ́n. Wọ́n ni yìnni yinni ká lè ṣe mí. Mo máa ń sọ̀rọ̀ nípa ohun tó ti ṣe, tí ó wuni lórí, tí ó wuni lórí dáadáa. Mo máa ń sọ̀rọ̀ nípa rẹ̀ láti lè wo wọn lórí, láti lè fi ooru wọn sókè, láti ṣe dáadáa si. Lẹ́yìn tí bá sọ̀rọ̀ èyí ni mo máa ń darí wọn kí wọ́n ṣe tẹ́lẹ̀, kí wọ́n ṣe tọ̀run. Wọn ò sì máa ń bá mi jìyàn. Wọ́n máa ń tẹ̀lé ìmọ̀ràn mi dáadáa nítorí pé èmi náà mi ò ṣe èèyàn burúkú. Kódà nígbà mi ohun tí bá darí wọn pé kí wọ́n ṣe, èmi náà a bọ́ síbẹ̀, èmi náà a máa ṣe. Nígbà tí wọ́n bá rí pé èmi náà ń ṣe, àwọn náà a yá bó síbẹ̀, a yá jọ ṣe, iṣẹ́ á kúrònlẹ̀. Báyìí ni mo ṣe ń ṣe lẹ́nu iṣẹ́ mi.

A, ọjọ́ tí mo ti sunkún kẹ́yìn, ó ti pẹ́ gan kó dà, ilẹ̀ ti ta mi si, ó ti pẹ́ láti tó bí ọdún méje sẹ́yìn. Eléyí tí mo ti ń sunkún gbẹ́yìn, kílòfa tí mo fi ń sunkún nígbà náà, owó kan tí ó wà lọ́wọ́ mi. Nímo bá fi lọ sílé, ajá ń sáré, òwò ń jóná. Bàjà tí ń sáré, òwò ń jóná. Ní báyìí ni wọ́n ṣe gba gbogbo owó tó wà lọ́wọ́ mi. Owó yìí sì pọ̀, bẹ́ẹ̀ni mo bẹ̀rẹ̀ sí ní mẹ́kún yì nísisun. Bo tilẹ̀ jẹ́ wípé èmi àti ẹni kan la wà níbẹ̀, iyen bá bẹ̀rẹ̀ sí ní re mi lẹ́kún, wípé kí n má sunkún, ó rí bẹ́ẹ̀ ni. Láti ìgbà náà, mi ò ya díẹ̀ mọ́ ìyẹn ìdí ajá ń sáré, òwò ń jóná.

Bẹ́ẹ̀ni, mo máa ń mu àwọn ẹ̀rọ ìlera yẹn nígbà tí ara mi ò bá yá nìkan. Òun ni mo máa ń mu wọ́n nítorí pé kìí lè lókun àbí kara mi lè ya dáadáa. Mi ò kìn ṣáà dede mú nígbà tí ara mi ò bá yá. Àmọ́ nígbà tí ara mi ò bá yá tí bá fẹ́ mú náà, mo máa ń rí dájú wípé dókítà ló sọ fún mi pé kí n mu nítorí kí èèyàn máa dá lógun fún ara rẹ̀. Ó jẹ́ ohun tí kò dára rárá. Wọ́n sì ti ki lọ fún wa láì mọye igbà ká ye máa dá lógun fún ara wa.

Bẹ́ẹ̀ni, mo jẹ́ ènìyàn tí ó máa ń ṣe ètò nǹkan ní ọ̀pọ̀lọpọ̀. Mo fẹ́ràn ètò ní ọ̀pọ̀lọpọ̀. Wọ́n ní ẹni ti ó bá gbìyànjú láti ṣe ètò láti ṣe ohunkóhun, òní tọ́hun ò ní kúnna. A ní ẹni tí ò bá ṣètò láti ṣe ohunkóhun, òní tọ́ hun ó ṣe é ṣe kókúnna. Ìdí nìyí tí mi fi máa ń fẹ́ràn láti ṣe ètò nǹkan láti ní àkọsílẹ̀ bí ètò nǹkan bó ṣe máa lọ, bí a ṣe máa ṣe é, ọ̀nà tí a máa gbé gbàá, bo ibi tó máa já sí, báyìí ni ká ṣe, báyìí ni ká gbà á kí gbogbo ẹ̀ lè bá lọ déédéé, kó lè bá lọ dáadáa.

Mo máa ń gbìyànjú lọ́pọ̀lọ́pọ̀ láti má bínú nígbà tí mobá wà nínú ọkọ̀. Kó dá tó bá ti jẹ́ wipé mi gangan ni mò ń wa ọkọ̀, mo máa ń gbìyànjú láti bínú. Kó dá nígbà tí ìpé bá wọlẹ́, mo máa ń gbìyànjú láti má gbè nígbà tí moba ń wa ọkọ̀. Nítorí pé eléyìí ó le fa ìjàm̀bá ọkọ̀, àbí kí ó fa kí ọkọ̀ ní ìjàm̀bá. Idi nìyí tí mo fi máa ń gbé kọ̀lù, àbí ṣòǹkòun, àbí ṣọ̀rọ̀ jù nígbà tí moba wà nídí ọkọ̀. Àmọ́ tí bá wọ ọkọ̀ akérò, Eleyìí tí àwọn èèyàn wà níbẹ̀, tí í o jẹ́ pé kì í ṣe mi ni mò ń wọ ọkọ̀, mo lè bínú. Tí ẹ̀ẹ̀yan kan bá ṣe ohun tí ó bí mi nínú, mo lè ṣọ̀rọ̀, mo lè gbé kọ̀lù, mo lè ṣe ohun tí ó wù mí.

Wákàtí mẹ́wàá òun ni mo máa ń fi ń ṣiṣẹ́ ní ojoojúmọ́. Àmọ́ nínú wákàtí mẹ́wàá yìí, mo ní wákàtí kan péré ìyẹn láti fi lọ sinmi láti lè fi jẹun. Ìyẹn máa ń wáyé ní ago kan sí ago méjì. Bó tilẹ̀ jẹ́ pé à máa bẹ̀rẹ̀ iṣẹ́ ní ago méjì àbọ̀ ní òwúrọ̀, tó bá di ago kan, a lọ fún ìsinmi láti lọ jẹun. Tó bá di ago méjì, a padà wá sẹ́nu iṣẹ́. Tó bá di ago márùn-ún àbọ̀ ìrọ̀lẹ́, ìgbà yìí la máa ṣàṣekágbá tí oníkálukú ma parí iṣẹ́ tí wọ́n sì máa má lọlé wọn.

Bẹ́ẹ̀ni, mo máa ń mu àwọn ohun mímu ti purotíìnì, nítorí purotíìnì ó jẹ́ ohun tó ṣe pàtàkì fún ara agọ ara, ó máa ń ṣiṣẹ́ fún ara, ó máa ń mára lókun, mo máa ń mú nígbà kúgbà. Kódà, dókítà ti sọ fún mi wípé kí ń dìidi máa mú àwọn ohun mímu tí ó ní purotíìnì nínú, nítorí wípé ó ṣe dáadáa fún àgọ́ ara ó sì dára lọ́pọ̀lọpọ̀ kí ẹ̀yàn máa mú.

Ìgbà tó kẹ́yìn tí mo ní àlá burúkú, òhun ni ìgbà tí mo wà ní èwe. O ní sinimá kan tí mo wò ní orí ẹ̀rọ amóhùnmáwòrán. Fíìmù yìí ó dẹ́rù ba ni lọ́pọ̀lọpọ̀. Eléyìí ni mo wò, mo tún wá ji lọ wò ní àṣálẹ́. Nígbà tí mo wá sùn, mo wá bẹ̀rẹ̀ síni lála nípa ohun tí mo wò yìí, ó sì dẹ́rù ba mi lójijì. Mo sì tají lóru, mo sì pariwo. Ìyá mi sì béèrè lówo mi pé kí ló ṣẹlẹ̀? Mo bá ni pé àlá ni mo lá, àlá burúkú. Lọn bá ni kí n sọ, wọ́n taná, wọ́n tàtùpà. Wọ́n wá ní kí n sọ àlá mi sínú rẹ̀. Wọ́n wá pa atùpà yí. Nígbà tí mo sọ àlá mi tán, wọ́n wá ní wí pé iná yìí, àtùpà yìí tí mo pa yìí ó ti pa àlá mi. Bẹ́ẹ̀ ni mo ṣe wá sùn.

Rárá, mi ò fi bẹ́ẹ̀ fẹ́ràn láti máa ra oúnjẹ lójú òpópónà. Ìdí ni wípé mi ò mọ̀ bóyá ẹni tí ó ń ta oúnjẹ yìí, bóyá ó ní ó jẹ́ ènìyàn mímọ́ àbí oúnjẹ tí ó sè ko dára. Tí ó bá jẹ́ idíìnì tí ó jẹ́ wípé mi ò kín fẹ́ ra oúnjẹ ní òpópónà, mo máa ń fẹ́ràn láti gbé oúnjẹ mi dání láti ilé. Àmọ́ ní leekookan bóyá mo pẹ́ jí, mi ò rààyè dáná, mi ò rààyè gbé oúnjẹ lọ ibi iṣẹ́, ti ebi bá ti wá ń pa mí, mo máa ń díjo lẹ́ẹ̀kọ̀okan lọ ra oúnjẹ ní òpópónà. Àmọ́ eleyii, ẹ̀ẹ̀kọ̀okan ló máa ń wáyé, kì n ṣe gbogbo ìgbà.

Bẹ́ẹ̀ni, mo ní ẹranko ọ̀sìn. Kódà mo nífẹ̀ẹ́ ẹranko ọ̀sìn ní ọ̀pọ̀lọpọ̀. Ẹranko ọ̀sìn tí mo ní òun ni ajá. Mo nífẹ̀ẹ́ ajá gidi gan. Ajá ó máa ń yọ̀ mọ́ mi ní ọ̀pọ̀lọpọ̀. Ajá mi tó bá ti n bá ń jáde lọ yóò fẹ́ tẹ̀lé mi dé àárín méjì ọ̀nà kí ó tó padà. Kódà nígbà mìíràn èmi ni máa lé kó máa padà lọlé. Mo nífẹ̀ẹ́ ohun ọ̀sìn lọ́pọ̀lọpọ̀, mo máa ń mú wọn gẹ́gẹ́ bí ẹbí mi, gẹ́gẹ́ bí ará, mo sì máa ń tọ́jú wọn dáadáa. Mo máa ń fún wọn lóúnjẹ ti árọ̀, tọ̀sán, àti tálẹ́.

Ní ìgbà míràn tí n bá n dúró dè nǹkan, bóyá nǹkan ń bọ̀ lọ́nà, mo máa ń gbìyànjú láti farabalẹ̀. Ní torí mo jẹ́ ènìyàn kan tó bá ti jẹ́ wípé tó bá ń dúró dè nǹkan tàbí èkejì ara mi ò kí máa ń balẹ̀. A fi bẹ́ẹ̀ ni pé kí nǹkan náà ti dé, kó ti dé, kó ti dé, ká lè mọ ètó kan, kí lè mọ̀ nǹkan tí máa ṣe nípa rẹ̀. Àmọ́ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà mo máa ń gbìyànjú láti farabalẹ̀, láti ní sùúrù, láti lè jẹ́ kí nǹkan tó ń bọ̀ kó dé.

Aago mẹ́rin àbọ̀ ni mo ṣètò agogo ìjí mi sí. Nítorí aago márùn-ún àbọ̀ yìí máa ní àkókò láti ṣe gbogbo ohun tí mo ní láti ṣe kí ilẹ̀ tó mọ́, kíni lè máa lọ sí ibi iṣẹ́ mi. Tí agogo bá jí mi ní aago mẹ́rin àbọ̀, màá kọ́kọ́ lọ boyá bí ìṣẹ́jú ogún lórí ìbùsùn láti fi gbàdúrà àti láti fi sinmi díẹ̀. Lẹ́yìn yìí ni mò ma wá dìde, máa lọ sí ilé ìwẹ̀ láti lọ wẹ̀ láti fẹnu mi. Lẹ́yìn yìí, màá dáná oúnjẹ tí màá jẹ, màá wọṣọ, màá dẹ́ gbọnọ ibi ṣẹ́ mi lọ.

Rárá o, orí o ṣà dédé maa ń fọ́ mi, àmọ́ ní ẹ̀ẹ̀kan kan nígbà tí n bá ṣiṣẹ́ wàhálà àbí ní ibi iṣẹ́ tí bá ti ṣe wàhálà tó pọ̀ tí bá máa padà délé ní ìrọ̀lẹ́ nígbà mìíràn, orí lè máa fọ́ mi, àmọ́ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, nígbà tí n bá ṣàkíyèsí orí fífọ́, mi kà n sadede ń l'òògùn máa ń sinmi, máa sùn lẹ́yìn ìgbà tí bá sùn tí bá jí orí fífọ́ yìí ò lọ, àmọ́ nígbà mìíràn nígbà tí orí fífọ́ ò bá lọ màá wá lọ wọ̀lọ òògùn orí fífọ́ láti lè bá orí fífọ́ náà wí.

Ìgbà tó kẹ́yìn tí mo lọ sí ilé oúnjẹ láti lọ ra oúnjẹ òun ni ọ̀sẹ̀ tó kọjá. Ni ọjọ́ yìí mi tètè jí nítorí yen mi tètè dáná láti gbé oúnjẹ lọ sí ibi iṣẹ́. Nígbà tí mo wá dé ibi iṣẹ́ tó sì sú ko tó àkòkò ìsinmi iyẹn ní ago kan sí méjì, mo ní láti lọ sí ilé oúnjẹ láti lọ ra oúnjẹ kinlé ní okun láti fi tẹ̀síwájú nípa ti iṣẹ́ ọjọ́ náà. Elẹyìí ni ọjọ́ tó kẹ́yìn tí mo lọ ra oúnjẹ.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa jó. Boti e jẹ́ wípé mi ò fẹ́ràn láti máa jó níta gbangba láàárín àwọn èrò. Nítorí wípé ojú máa ń tì mí láti jó láàárín àwọn èrò nígbà mìíràn. Àgàgà ìgbà tó bá jẹ́ wípé orin ayé, òun ni mò ń jó sí. Ìyẹn taa ń pè ní secular song. Tó bá jẹ́ òhun ni mò ń jó sí, ó máa ń lọ̀ mí lára láti jó sí i láàárín àwọn ènìyàn. Àmọ́ nígbà tí mo bá wà ní ilé ìjọsìn, nígbà tí a bá ń kọ orin jó sí Olúwa, ojú ò kí ń tì mí lára. Mo máa ko mọ́lẹ̀, màá jó dáadáa, màá láàgùn. Ìyẹn nígbà tí mo bá wà ní ilé ìjọsìn.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìgbéjáde ní ibi iṣẹ́. Ni ìgbà kúgbà, nígbà tí a bá fẹ́ gbé ohun méjì tàbí ìkẹta jáde ní ibi iṣẹ́, èmi lón máa wá bá. Èmi ni màá ṣe ètò ìwé ìrìnnà fún ohun tí a fẹ́ gbé jáde, fún ọkọ̀ tó fẹ́ gbé jáde àti fún awakọ̀ tí yóò wa ohun náà. Èmi ni màá ṣèwé. Lẹ́yìn ìgbà tí mo bá ṣèwé yìí tán, màá kọ gbogbo ohun tí a fẹ́ gbé jáde sórí ìwé yìí. Màá bọwọ́lù, màá sì mú lọ fún ọ̀gá mi kóhun náà bọwọ́lù. Màá mú fún díráiva, ìyen awakọ̀ kóhun náà bọwọ́lù. Lẹ́yìn èyí, màá wá mú ìkandání nínú àwọn ìwé yìí, màá kó ìtokù fún awakọ̀. Òun ni yóò sì kó lọ, yóò sì máa gbé ẹrù lọ.

Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ní bóyá bí èmejí ní ojúmọ́ ni fóònù mi máa ń gbóná. Ìdí ni wípé nígbàtí n bá ti lo fóònù mi fún ìgbà pípẹ́ bóyá bí wákàtí méjì sí mẹ́ta láìda láìdúró ohun ló máa ń fa kí fóònù mi máa gbóná fẹ́ẹ́rẹ́fẹ́. Tí bá ti ṣàkíyèsí eléyìí mo máa ní sùúrù máa fi fóònù mi lẹ̀ kó ní ìsinmi díẹ̀ kó lè tutù kó tó di pé máa tú berẹ̀ si ni mu lò. Mo máa ń ṣe eléyìí ní òre kórè.

Bẹ́ẹ̀ni, ọ̀pọ̀lọpọ̀ ímeèlì àìwúlò òun ni mo máa ń gbà. Kódà ó ti súnmì gàn lára fún ara mi, mo ti gbìyànjú lọ́pọ̀lọpọ̀ ìgbà láti yọ ara mi kúrò nínú àwọn kọ̀ọ̀kan wọ́n síbẹ̀síbẹ̀. Kàkà korò lọ́mọ lára ọmọ ìyá ajẹ, léle lò ń le ṣi, ṣé ni wọ́n pọ̀ sí? Àmọ́n, bó tilẹ̀ jẹ́ wipé àwọn tí wọ́n ṣe ímeèlì mi, wọ́n máa ń gbìyànjú láti ya wọn sọ́tọ̀. Ìyẹn àwọn ímeèlì àìwúlò yìí, pẹ̀lú rẹ̀ náà wọ́n ṣètùn rapala wọlé. Púpọ̀ nínú wọn mo ti gbìyànjú láti yọ ara mi kúrò, ṣùgbọ́n síbẹ̀ àwọn kan ṣètù wà níbẹ̀. Mo sì ń wá ohun tí màá ṣe sí eléyìí. Boyá láìpẹ́ láì jìnnà, màá rí ohun ṣe sí. Bó yá kẹ̀, màá padà lọ sí ímeèlì mìíràn, màá sì máa ṣe àkíyèsí ibi tí mò ń tẹ̀ sí.

Ọjọ́ tí mo fẹ́ràn jù ní òun ni ọjọ́ ìṣinmì. Ìyẹn ọjọ́ yìí òun ni a máa ń lọ sí ilé ìjọsin, ìyẹn láti lọ yin Olúwa, láti lọ jó fún Olúwa, láti lọ kọrin iyìn, láti lọ dúpẹ́ fún ìdásí, fún ìwáláyé, fún ìpèsè, fún àwọn gbogbo nǹkan ribíribí tó ti ṣe nínú ayé mi, tó ń ṣíṣe nínú ẹbí mi àti èyí tó ń ṣe lọ́wọ́lọ́wọ́. Mo nífẹ̀ẹ́ ọjọ́ ìṣinmì lọ́pọ̀lọpọ̀. Nítorí ọjọ́ yìí òhun ni màá lọ yin Olúwa, Ọlọ́run tó dá àwọn ayé, tó dá èmí fún ara mi, tó dá gbogbo ohun tó wà láyé.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ran iṣẹ́ ìtagbangba kó dà kò síṣẹ́ tí mi ò fẹ́ran. Ibikibi tó bá ti ní iṣẹ́ wà, bó jẹ́ inú ilé ni, bó jẹ́ ìtagbangba, bó jẹ́ ìlú mìíràn, bó jẹ́ ìlú tí mo wà, kò sí ibi tí iṣẹ́ wà tí máa ní mi ò ṣe. Mi ò ń rojú iṣẹ́. Mo jẹ́ ènìyàn tó ń ṣiṣẹ́ dédé, tí ó nífẹ̀ẹ́ iṣẹ́. Tó bá tàsíkò iṣẹ́, ẹ má rí mi, mi ò ní ṣeré. Kódà mi ò ní rẹ́rìn, màá bojú tórí iṣẹ́ tí mò ń ṣe. Nítorí iṣẹ́ l'òògùn iṣẹ́. Ó di dandan k'eeyàn mọra ṣiṣẹ́ k'eeyàn lè bá dẹ́ni gíga.

Bí mo ṣe máa ń rántí àwọn ọ̀rọ̀ asíná mi. Ọ̀kọ̀ọ̀kan ninu àwọn ọ̀rọ̀ asíná mi ni mo mọ̀ lórí èyí tí ń bá kú díẹ̀ kí n gbàgbé. Mo ti kọ́ sínú ìwé pélébé kan. Eléyìí tí mo rí lẹ̀ mo ara, ara ilé mi. Nígbà tí mo bá ti gbàgbé, mo máa n lọ sí ìdí rẹ̀, màá sì ká. Tí n bá ti ka inu ìlà àkọ́kọ́, màá rántí ìtókù, màá sì bẹ̀rẹ̀ sí ní sọ ara ọ̀rọ̀. Tí mo bá ti jí, òhun ni máa ń sọ èyí láti sọ ohun tó dára sí ọjọ́ òní mi, láti sọ ohun tó dára sí ọ̀sẹ̀ tuntun. Ojoojúmọ́ ni màá ṣe èyíi.

Oúnjẹ àkàrà tí mo fẹ́ràn jù, òun ni èkuru. Mo nífẹ̀ẹ́ rẹ̀ lọ́pọ̀lọpọ̀. Ẹ̀wà ni a fi ń ṣe tí a bá ṣe èkuru. Tí a bá fi ata dídín ṣi, ká dín ata yìí kó gbe dáadáa, ká sì tún mú iyọ̀ ká tún rọra yan sí lórí. Ka mú wá ẹja díndín eleyi ti wọn dín tí ó gbẹ dáadáa, ká wá rọra fi sí i lórí. Ó dùn tó. Mo nífẹ̀ẹ́ rẹ̀ lọ́pọ̀lọpọ̀. Kódà mo fẹ́ lè sọ wipé wọ́n lè fi gbe mi lọ. Àmọ́ oúnjẹ èkuru yìí, mo nífẹ̀ẹ́ rẹ̀ gidi gan.

Bẹ́ẹ̀ni, mo ní ìwà tó dára nígbà tí n bá ń jẹun. Nítorí pé tí bá ń jẹun, mo mọ̀ wípé ènìyàn kò gbọ́dọ̀ sọ̀rọ̀. Bẹ́ẹ̀ni mi ò kí ń ṣe èyí, mo ò kí ń sọ̀rọ̀ nígbà tí n bá ti jẹun. Nígbà tó yẹ kí n lo ṣíbí, màá lo ṣíbí, màá fi jẹun. Mi ṣi ní sọ̀rọ̀. Omi wà lẹ́gbẹ̀ẹ́ mi, omi wà nítòsí, mi ò ní ṣè máa sáré omi kéré. Nígbà tó bá yẹ kí n lọ ọwọ́ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá, nígbà tí a bá fẹ́ jókẹ́lẹ́, ọwọ́ la ń lo. Tí bá wà níta, nítorí ọmọ Yorùbá atàtà ni mí, ọwọ́ náà ni màá fi ń jókẹ́lẹ́. Bi mo ṣe máa ń ṣè temi nìyẹn.

A ti n bá ṣe àdéhùn ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, mo máa ń gbìyànjú láti kọ sílẹ̀. Tí n bá kọ sínú ìwé, màá gbìyànjú máa kọ sórí ẹ̀rọ alágbèéká mi nítorí wípé kí n má bàgbàgbé, kódà màá tún ṣe ìrántí síbẹ̀. Tó bá ti di àkókò tí mo ṣe àdéhùn yìí, ìrántí a máa dúnni lórí ẹ̀rọ alágbèéká mi wípé o ṣe àdéhùn báìbàì fún lágbájá, gbìyànjú láti mú ṣẹ. O ṣe àdéhùn báì fún lágbájá ọmọ lágbájá, gbìyànjú láti mú ṣẹ. Báyìí ni mo ṣe máa ń rántí gbogbo àwọn àdéhùn tí n bá ṣe. Ó tilẹ̀ jẹ́ wípé mi ọ̀kan ṣàṣe dédé ń ṣe àdéhùn. Àdéhùn tí mo mọ̀ pé mo lè mú ṣẹ, àwọn ni mo máa ń ṣe.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi aṣọ ìbora bo ara mi nígbà tí mo bá sùn. Nítorí wípé èmi gẹ́gẹ́ bí ẹni kan, nígbà tí mo bá fẹ́ sùn, mo máa ń mí kí ń wọ aṣọ kankan sùn. Bí mo ṣe fẹ́ràn láti máa sùn nìyen. Màá ń wà ní ìhòòhò ọmọlúàbí. Lẹ́yìn èyí, òun ni mo máa wá da aṣọ ìbora láti lè fi bo ara mi nítorí òtútù. Báyìí ni mo ṣe fẹ́ràn láti máa sùn ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Àyàfi bóyá mo ní àlejò, mo lọ sùn pẹ̀lú ọ̀rẹ́, òun nìkan ni mo máa ń wọ aṣọ sùn. Tó bá ti jẹ́ nínú ilé mi, inú ìyẹ̀wù mi ni kí ń wọ aṣọ sùn àmọ́ mo máa ń fi aṣọ ìbora.